Bí o bá lè jẹ́ ẹlẹ́rùrin fún ọjọ́ kan, ta ni o máa jẹ́? Tí ń bá lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, màá jẹ́ àwọn ẹni tí máa ń ṣe eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí pé mo fẹ́ràn rẹ̀ gidigidi pọ̀. Mo fẹ́ràn tí mo ń ṣe bọ́ọ̀lù àti tí mo ń gbá torí pé ìsìǹ gàn owó sì wà nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà torí náà mo fẹ́ràn rẹ̀.